Àwọn ojú òpó ayélujára ni o wà, ọjọ́ òpó ayélujára tí mo rí gbogbo náà jẹ́ ohun kan tí ó tọ́jú èmi lọ́wọ́ ní ohun kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mò dè máa n ri dájú pé ó máa ń ṣe eléyií ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yọ láti ri pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣè tẹ̀síwájú. Àwọn ojú òpó ayélujára tí ó depọ̀ dié oun ni mo wà lọ́wọ́.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè ì je èdè kan tí ò dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn gege bí enìyan. Ó de wà nínú èdè kan tí o maa munu mi dùn ní òrekoore, tori n pe ò máa jẹ́ kí ń dá ra pamọ́ àwọn òṣìṣẹ́ ẹ ní òkè òkun. Ò dẹ́ je ǹkan tí ó dára? Ẹ lèyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà tí ó lè jẹ́ kí ẹnì kan yóò máa ṣe lójú igba náà sì ń.

Eléyii wa ninu awọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe àjọ̀dún tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ní àjọ̀dún ìgbà Kérésìmesì. Ìgba yi ìjẹ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn torìpè ǹkan tí ó dára tí ó dẹ̀ wù mí ní gbogbo ìgbà láti máa ṣe ìdí nìyẹn tí mo fi máa ṣelé ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé màá sáré láti máa sáré wà nínú àwọn nnkan tí ó dára tí ó le ṣe pàtàkì tí ó le yẹ kí ẹ̀yin kí ó máa ṣe náà. Mò dè máa n ṣe lé yí ni ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ́ torí pé nǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí eniyan kí ó máa ṣe ní gbogbo ìgbà ní ìdí nìyẹn tí mo fi máa rí dájú pé mo máa n ṣe gbogbo eleyi ní dí dára, dí dára náà sì.

Ṣe o fẹ́ràn jókòó nílẹ̀ Fèrèsé nínú ọkọ̀ òfurufú? Eleyii je ǹkan tí ó ṣe patakì, mo de máa ń ṣe eleyii náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé eleyii wà nínú àwọn nkan tí mo fẹ́ràn láti máa ṣe gege bii ènìyàn. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, mo máa ri dáju pé mo máa jókòó sí ibi tó bá dára gidigidi sí i.

Báwo ni o ṣe ma n bá awon onibaara bá sọ̀rọ̀, tí ba onibaara sọ̀rọ̀ jẹ́ ǹkan tí ó dára, mo dè máa ṣe lẹ́yìi náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nitori pó wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa rí i dájú pe mo ṣe ẹ́leyìi ní àkókò, à ti ìgbà tí ayẹ re bá si ṣilẹ fún mi láti ṣe irú àwọn ǹkan báyìí náà.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ètò ri? Eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣẹ eleyii ná ni ona tí ó tọ́, atí ni ona tó yẹ nitori pẹ́ nǹkan tí o dára tí ó de yẹ kí ènìyàn kí i. Ó máa ń ṣẹ ní eleyi wa ninu awon ǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣẹlẹ̀ ná gẹ́gẹ́ bí ènìyàn.

Eléyi jé nǹkan ti ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa rí i dájú pẹ̀ láti mú èrò tuntun wá jẹ́, ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ná, láti rí i dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó tẹ̀síwajú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si ye nítoripe eleyi Pélé wà ní àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé owó tí o ń gba dára tó? Owó tí mo ń gba jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ́ ǹkan tí mo fẹ́ràn naa tórí pé ó máa tó mi láti ṣe àwọn nǹkan kàn tí mo nílò láti ṣe náà. Àwọn ẹ́leyi dẹ̀ wá nínu awon nkàn ti ó ṣe pàtàkì fún mi láti ṣe gẹgẹ́ bi nítorí pé ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba jẹ́ ǹkan tó ṣẹ̀ pataki ode wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe elẹ́yì náà ní oná tó tọ́ àti ní oná tó yẹ láti ri dájú pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe tẹ̀síwájú ní gidigidi. À láwẹ̀bọ̀ tí mo kọrí nígbà tí mo bá rí iṣẹ́ ìtagbangba, mo máa ṣe láàísí àní àní.

Ilé wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn tí ó lè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, à láti máa kọ́ ìrìn, ìṣe wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lọ́wọ́, fẹ́ràn ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láṣẹ láti kó gbogbo ǹkan tẹ̀síwájú ní dédé àti pé gbogbo àwọn ǹkan wà nínú ọ̀nà tí ó yè ko tí ó sì pinnu ti gidi nínú gbogbo ọ̀nà náà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe ilé ní àná tí ó tọ́ àti ní àná tí ó yẹ láti rí i dájú pé àrà gbogbo àwọn ǹkan tí mo ń ṣe wà ní pípé. Mo dà máa ń ṣe ilé ní àná tí ó dára náà sì jẹ́ pé ilé ní àwọn ǹkan kan tó yẹ kí ènìyàn kì í máa ṣe ní gbogbo ìgbà.

Báwo ni wọ́n ṣe máa ń ṣe irun rẹ? Irun mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ wọ́n á ṣe ní àkókò náà àti ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láfẹ̀ẹ̀dayọ́ kí wọ́n má ṣe gbogbo ǹkan tí mò ní ọ̀rọ̀ láti ṣe ní dédé. Mo dẹ̀ máa ń ṣe náà ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá sì ṣilẹ nitóri pé ǹkan tí ó da tọ́ dẹ̀ yẹ̀ kí èyàn kí í, ó máa ń ṣe é ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá sì ṣilẹ́ ni.

Wọn le jẹ́ ǹkan tí ó dára gidigidi sí ẹ̀. Láti ṣe àwọn ọ̀dá, àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó pọ̀ dié. Àwọn iná mọ̀nàmọ́ náà àti àwọn oríṣiríṣi ǹkan ni àwọn ǹkan tí mo máa ń dojú kọ. Amo, mo máa ń lo ọgbọ́n, imo àti oye láti dojú kọ wọ́n ní ọ̀nà ti o tọ́ àti ní ona tí o si yẹ gan.

Ṣé o ti fún mi ní ẹje rí? Ẹje nǹkan tí ó ṣe pàtàkì, ọ̀dẹ jẹ́ nǹkan tí mo ti fún èèyàn rí nígbà tí mo wà nílé record o ní ẹ̀ní kan tí mo fún ní ẹ̀jẹ̀, ó dẹ̀ wá ninu awọn nǹkan tí mo fẹ́ràn tí ó ṣe pàtàkì náà. Eleyi jẹ nǹkan tí ó dára tí inú dẹ máa dùn sí ní gbogbo ìgbà. Ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà ṣe.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bóbá le ṣiṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí ó dára, mo dẹ máa ṣe eleyi ní gbogbo ìgbà tí ayeyẹ bá ṣí sílẹ̀ fún mi láti ṣẹ nítorí pé ó wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí inu mi dẹ máa dùn síi láti máa ṣẹ náà. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi tí ó dára tí mo nífẹ̀ẹ́ sí i tí ó dẹ lẹ wa tó dẹ́yẹ kí o ma o máa ṣe náà ṣe.

Kọ̀m̀pútà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ní ààbò kọ̀m̀pútà ti ò p'ẹyẹ nítorí pé ilé wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó de ye kí ènìyàn kì í gbẹ́. Ó ní iná ìdí nìyẹn tí mo fi ní àwọn ààbò ilé yìí láti ṣe ààbò ti òpó ẹyẹ ni orí kọ̀m̀pútà mi. Mo dẹ̀ ní ilé ní oríṣiríṣi ọ̀nà nítorí pé ǹkan tí ó dára tí ó detun ṣe pàtàkì fún àwọn ènìyàn ni.

Àlé wà nínú àwọn ǹkan tí mo máa ń ṣe ní ibi iṣẹ́ àti láti rí dájú pé mo tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. A dè máa rí dájú pé mo máa ń ṣe iṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé àwọn ǹkan tí mò ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn ń tẹ̀síwájú ní gidigidi. Nítorí pé ò wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Báwo ni mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ohun tí ó ṣe pàtàkì, mo dè máa ṣe eleyií ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ri daju pe mọ ṣe gbogbo àwọn ǹkan kan tí mo nílò láti ṣe ní gbogbo ìgbà náà. Nítori pé eléyii wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí mo le fẹ́ran láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ nǹkan tí mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ ti rìn pẹ̀lú elé rí, mo tẹ̀ wípé ó jẹ́ ǹkan tí ó dára rẹ̀ dídì, nǹkan tí mo fẹ́ràn rìn pẹ̀lú jẹ́jẹ́rẹ́, ó dàwọ́ nǹkan tí mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn náà, láti dájú pé àrìnàjò mi jẹ́ ǹkan tí mo le ṣe ní ọgbọ́n àti mi láti di ibi tí mo lọ ní àkókò.

Ṣé o máa fẹ́ran oúnjẹ ní pópónà? Oúnjẹ ní pópónà jẹ́ nǹkan tí mo máa rà nígbà míì àmọ́ kì í ṣe nǹkan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn torí pé, àbí mo mọ ibi tí wọ́n ti ṣe irú àwọn oúnjẹ wọ̀nyí, kò ì ní lẹ́ ṣe nǹkan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, láti máa ra oúnjẹ ní pópóná lálaimo ibi tí àwọn oúnjẹ yẹn ti wá sá.

Ṣé ojú ẹ dára? Ojú mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa n fi ríran dára dára. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ máa n dùn mọ́ mi nínú ìdí nìyẹn tí mo máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn eléyìí ní ọ̀nà tó ó tọ́ àti ní ọ̀nà tó yẹ tó dára. Ṣé ǹkan tí mo ṣe gẹ́gẹ́ bí ènìyàn tó ṣíwájú ní gbogbo ìgbà náà sì bẹ̀rẹ̀ sí ní.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti má pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ je nǹkan tí ó ṣe pàtàkì? Mo dè máa ń ṣe elè yí ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé mo gbo nǹkan tí mò ń ṣe tẹ́siwájú àti kí gbogbo wọn kó le wà nínú déédé náà. Ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dè fẹ́ràn gẹ́gẹ́ bí ẹnìyan la tí màá ṣe náà. Àwọn.

Éléyì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mò dé máa ń, nigbà tó bá wùn mí láti ra ǹkan mò ferán láti máa rà ní òrí íńtánẹ́ẹ̀tì àbí kí n lọ sí ọjà. Éléyì jẹ ǹkan tí ó ṣe kókó fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ni tórí pé ǹkan tí ó dára ni láti máa ṣe. Éléyì jẹ́ ǹkan tó ti ṣe pàtàkì fún mi gidigidi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Orin wo ni o fẹ́ràn jùlọ? Tí mo fẹ́ràn jù ni orin igbàgbọ́. Orin igbàgbọ́ jẹ́ orin kan tí ò dára tí ò dẹ̀ ní ńǹkan tí ó dára nínú. Nígbà tí àwọn ènìyàn bá gbọ́ ọ̀rọ̀ e, o máa ń fun n yàn ní ọgbọ́n ìmọ̀ atí óye àti ìsipaya ọkàn náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Eléyií jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Eleyii jẹ́ nǹkan tí ó dára tí ó máa mú inu mi dùn tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí eeyan ni gbogbo ìgbà náà láti ṣàkọ́kọ́ fún, ṣàkọ́kọ́ fún ìrinajo jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa n ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó tẹ̀síwájú. Ó dẹ̀ wà ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà kí ènìyàn kí ó máa ṣe.

Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Amò dé máa rí dájú pé ó máa ṣe ilé gidi, gidi sé. À láti ṣe àtúnhùn ǹkan wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí wa. Òmòdé máa rí dájú pé ó máa ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ni gbogbo ìgbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀ fún ni gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe irú ǹkan bí ilé náà ṣe rí.

Eléyìí dá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì na, mọ de mari dàájú pé àwọn aláwọ̀n yi mo màá ránti wọ̀n. Màá ṣe gbogbo eléyìí gidi gidi si. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa mú ogun lojojumo kì í ṣe ǹkan tí ó bọ̀jù mu. Idi nìyen tí momàá ri dàájú pé, igba ti mo ma mú ogun lo igbá tí àwọn dọ́kítà bá ṣọ bé ni mo máa mú ogun, ọde jẹ́ ǹkan tí ó dára ǹa.

Ẹléyii wa nínú àwọn nkankan tí ó ṣe pàtàkì tí mo de máa rí dájú pé wọn ṣe àmójútó tí ó tọ́, ó tó rí ní òri wọn náà ní gbogbo ìgbà. Nígbà tí n bá bá àwọn oníbàárà ṣe pàdé, wọ́n máa ri daju pe mo múra sílẹ̀ ní ọ̀nà tó ọ̀tọ̀ àti ní ọ̀nà tó yẹ láti ri dájú pé ọ̀kan wọ̀ a lè ṣẹ.gbogbo àwọn nǹkan tí a nilò lati ṣe ní ọ̀nà pípẹ́ náà ṣe.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Máa ri dájú pé mo ṣe gbogbo awòn kankan tí mo lerò láti ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ. À, yàrá tí mo fẹ́ràn jù lọ ní gbogbo ń jẹ́ yàrá ibi tí mo ń sùn sí gẹ́gẹ́ yàrá yìí jẹ́ yàrá kan tí ó tutù, tí ó dára àti ó dè lẹ́ wà. Ó dè jẹ́ yàrá ibi tí mo ti máa ń pinnu lórí àwọn nkankan tí mo fẹ́ràn láti ṣe náà.

Báwo ni o ṣe máa rán tí àwọn ọ̀rọ̀ àṣínà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣínà ni ohun gbogbo tí o ṣe pàtàkì. Mà dẹ́ máa rán tí àwọn ẹlẹ́nu ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yọ látọ̀dàjú kí n má ṣe gba nǹkan tí mo ní ṣe. Nìyẹn ọ̀gàn, eléyìí dà wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà tí mo jẹ́ máa dájú kí n má ṣe léèyẹn ní dídáàrí láìṣe tọrípé nǹkan tí ó dára tó yẹ kí ènìyàn kí ó máa ṣe nìyẹn.

Ero etígbo wọ̀ ni ó máa ń lò etígbo tí mo máa ń lò ní etígbo tí àwọn ilé-iṣẹ́ Samsung ti wọ́n ṣẹ̀ ṣe jáde. Ó jẹ́ ẹtígbo kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí oríṣìíríṣìí ènìyàn tí wọ́n de ma nlo láti lò fún iṣẹ́ tí ó pọ̀ na. Eléwà nínú àwọn ẹtígbo kan tí ó dáa tó jẹ́ wípé ara ènìyàn máa ń lò láti gbó àwọn ǹkan tí àwọn ènìyàn sọ gerége. Ó jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ ǹkan tí o ṣe pataki, wọ́n dè wà nínú àwọn ǹkan tí mo fẹ́ran náà. À mode máa ń ṣe àwọn léyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ri dájú pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn ó tẹ̀síwájú nínú ọ̀nà tí mo fẹ́ àti ní, ní ọ̀nà tí ó ṣe é kọ́ri náà.

Ẹlẹ́yi wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn tí yóò de ṣe pàtàkì fún mi láti máa ṣe ẹgbẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà. Máa de ma pomọ fún àwọn ènìyàn ní ẹ̀bùn tí ó yèkòro, tí ó lọ́gbọ́n lórí àti àwọn ẹ̀bùn tí ó túń níyì tí ó lè ṣe pàtàkì náà. Àwọn iru ẹ̀bùn wonyi ni mo feran lati ma fun awon eniyan nígbà tí wọ́n bá mọ̀ láti fún wọn ní ẹ̀bùn.

Ṣé o máa rìn ní àlàáfíà? Láti máa rìn ní àlàáfíà, wà nínú àwọn nnkan ti o ṣe pataki. Mo lè máa rí dájú pé mo máa ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣe yẹ. Nítorí pé kí ènìyàn máa rìn ní àlàáfíà jẹ́ ǹkan tí yóò dára, idi níyèn tí mo máa rí dájú pé mo máa rìn ní àlàáfíà, mo dè máa ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó pé tí yóò ṣe yẹ kọ̀ ní gbogbo ìgbà naa.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo de mọ ìtumọ̀ rẹ̀ dáa daa nítorí pé ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ ǹkan tí mo fi máa ń ṣàwọn èlé mi ní oríṣiríṣi ọ̀nà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn, ó dà wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gidi gidi.

Báwo ni o ṣe máa, báwo ni ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ rẹ eléyìí jẹ nǹkan tí ó ṣe pàtàkì ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀ tí ó dẹ̀ yè kooro, tí ó dẹ̀ máa gbìmọ̀ si ní gbogbo ìgbà náà. Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ ṣe pátàkì sími gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe, mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ṣe eléyìí ní gbogbo ìgbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ ǹkan tó dára, ó dà wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn ní gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ mọ́ ara dá yí pé mo máa ń ṣe léè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ṣe ìmúdójúìwọ̀n ní gbogbo ìgbà náà, àti láti dára pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe wà ní déédéé àti ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìrẹ̀nsẹ̀ pé ó wà nínú àwọn ǹkan tí ó dára tí màá ṣe.

Ṣé mo bí a ti ń péjá? Bí a ti ń péjá wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dà máa ṣe eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà ni. Nítorí pé nǹkan tí ó dára tó dẹ̀ kí ènìyàn kọ́ nígbà tí mo wà ní kékeré ni mo kọ́ bí a tí ń péjá. Ó dà wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà nígbà tí mo wà ní kékeré títí di òní náà.

Nígbà wo ni keyìí ń gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń gun eleyi lóore koore nígbà tí mo bá fẹ́ lọ sí ibiṣẹ́ àbí nígbà tí mo bá fẹ́ lọ sí ọjà. Ìgbà yi ni mo máa ń gun ọkọ̀ akẹ́rù. Elèyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára kí èyan kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ntori pe o jẹ́ ǹkan tí ó bójú mu.

Mo dẹ̀ máa rí dájú pé láti fún àwọn òṣìṣẹ́ owo àfikún jẹ́ nǹkan tó dára tí ó lọ́gbọ́n lórí i. Tí ó dè máa mu inú mi dùn, mo dẹ̀ máa ṣe àwọn eleyìí ni gbogbo ọ̀nà tí ààyè rẹ̀ bá ṣíṣí lẹ̀ fún mi láti ṣe ohun tó nǹkan tí ó dára gan. Eleyìí wà nínú àwon nńkan tó se pàtàkì fún mi gégé bí ènìyàn náà láti máa se, tórí pé ó máa ń mú ogbón àti ìmò wá ní gbogbo ìgbà.

Ṣé o máa ń tan Ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń tan eléyìí ní gbogbo ìgbà náà, ni torí pé láti máa tan Ìkíni lórí fóònù jẹ́ nǹkan tí ó dàra, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Emi naa mo de máa ń rí dájú pé, mo máa n ṣe elèyíi ní gbogbo ìgbà láti ri pe gbògbo àwọn nǹkan tí mo n se ń tẹ̀síwájú sí.

Tẹ́lẹ̀yí de jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ wú mi gẹ́gẹ́ bí ènìyàn náà. MÓ jẹ́ ènìyàn tí ó jẹ pé ó ní àwòrán lára, nítorí pé àwòrán wà nínú àwọn nǹkan tí mọ́ fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Láti mú sára ìdí nìyẹn tí mo fi ní àwọn àwòrán yìí lára ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tì ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa ń mú inú mì dùn ní gbogbo ìgbà náà sì. Tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi.

Ṣé mo máa ń rọrùn nígbà tí ó bá sùn? Nígbà tí mo bá sùn mi ò kí ń rọrùn nítorí pé ilé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn díẹ̀ nítorí pé nígbà tí mo bá sùn mi ò kí ń rọrùn. Ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó wà nínú àwọn ǹkan tí mo tún fẹ́ràn náà láti máa ṣe gẹ́gẹ́ ilé jẹ́ ǹkan tí ó dára.

Elé yìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ rà. Gẹ́gẹ́ bí ènìyàn, òọ̀dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń mú. Ọ̀gwún ìmọ́-àti-yè wà ẹni ní gbogbo ìgbà náà. Àwọn, àwọn nǹkan tí mo fẹ́ ràn jù ni omi. Omi jẹ́ nǹkan tó ṣẹ pẹ́ẹ́lẹ́ kì í ní àgó ara ènìyàn. Èdí ni ẹnìkan pé ní òrékóré, omi ni mo máa ń mú jù. Nítorí pé nígbà tí ènìyàn bá mu omi, ó máa já kí àgó ara ènìyàn wà nípa pé idí ni yẹn fi máa ṣe àmọ̀yé. Eléyìí ni à ń ṣe ní.

Kí ni majẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ fẹ́ràn láti máa mu tíì àti búrẹ́dì yẹn ní òwúrọ̀ kùtùkùtù nítorí pé mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó bá le ní òwúrọ̀. Idi nìyẹn pelu pé nígbà tí mo bá ji ní òwúrọ̀ kinto lọ sí ibi iṣẹ́, àwọn oúnjẹ tí ó bá rọ̀ bíi búrẹ́dì àti tíì ni mo ma mu.

Báwo ni ó ṣe máa rí lílo kurọ́ nígbà tí ó bá wà nínú ilé? Eléyìí jẹ́ ǹnkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí i dájú pé gbogbp àwọn nǹkan tí mo ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn tó tẹ̀síwájú ní dáradára náà. Eléyìí dẹ̀ wà nínú àwọn nǹkan kan tó je pé nígbà tí mo bá ṣe àwọn ẹlẹ́yìí, ó máa jẹ́ kí inú mi dùn gidigidi, ó dè jẹ́ nnkan tó ṣe pàtàkì kí ènìyàn tó ṣe é.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan, mo mári dàjú pé mo máa pààrọ̀ ọkàn mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí i dájú pé mo ṣe òwúrọ̀ ọkọ̀ tí mo nílò láti ṣe àti láti ṣe ọkàn balẹ̀ náà láti má kan jú àti láti rí i dájú pé, à, mo ṣe nǹkan tí ó dára sílẹ̀ nígbà tí mo bá dúró dè nǹkan náà ṣe.

Nígbà wo ni o kẹ́yin rin àjò fún iṣẹ́? Látì ìrìn àjò fún iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè wà nínú àwọn nǹkankan tí mo fẹ́ràn àti mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe. Mo lẹ̀ ṣe ìrìn àjò ní oṣù tó kọjá. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ wù mi láti máa fi ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí èèyàn náà ṣe.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Láti rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní èrò láti ṣe ní àwọn àti òótọ́ àti ní ọ̀nà tó yẹ, àti láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe náà ń tẹ̀síwájú. Mo lè gbin èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú kí lè di ǹkan tí yóò ṣe pàtàkì lọ́nà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ láti má ta ìlera nígbà tó ṣe pàtàkì? Mo máa ń ṣe lẹ́ẹ̀ i ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo ṣe gẹ́gẹ́ bí ènìyàn tẹ̀síwájú ní gbogbo ìgbà. Wọ́n ń ṣe lé wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí mo fẹ́ràn rírẹ́ bí ènìyàn, tọ́ dẹ̀ já ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kì ó máa ṣe.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Látì sí fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mí àmo. Ó dá dúró lórí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ àbí àwọn nǹkankan tí ó bá yípo rẹ̀ náà. Boya nígbà tí òjò bá rọ̀ àbí tí òòrùn bá rọ̀, àwọn eléèni ni ó máa ń mú, mo máa ń lò ó láti rí dájú pé mo si fèrèsé ọkọ̀ sílẹ̀ ní gbogbo ìgbà.

Ṣé o máa gbọ́ podcast? Podcast jẹ́ ohun tí o ṣe pàtàkì. Ó dẹ̀ wà nínú àwọn ohun tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo máa ń gbọ́ àwọn eléyìí ní gbogbo ọ̀nà tí àyè bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe, nítorí pé nkan tí ó dára tí mo ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni. Mo máa rí dájú pé mo máa ṣe eléyìí náà ní gbogbo ìgbà tí àyè bá ṣí sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ìgbà mélòó ni a máa ń wọ ojú awọ̀ran ni ojúmọ́? Ojú awọ̀ran je nkan tí kò ṣe pàtàkì. Nitori pe oni mo máa ń wò nígbà tí mo bá nílò láti ṣe àwọn iṣẹ tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ọ̀dẹ̀ máa ń wọ àwọn eleyìí ní wákàtí tí ó pọ̀ die nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí ó dára, mo dè fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀pá ní ọ̀sán nítorí pé léèníkan ni oúnjẹ tí ó máa ń wà ní arọ̀ wọ́ tó nígbà tí mo bá wà níbi iṣẹ́ tàbí nígbà tí mo bá wà ní òde náà. O dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí èniyàn.

Bawo ni òkè ìrìn lọ́wọ́ irin? Irin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi àmọ́ ó jẹ́ ìgbà kan tí ó pa díẹ̀ sáyìí kí mo lọ wọ irin nítorí pé mi ò ní àsọ nǹkan kan. Òògùn alágbèékọ́ máa ṣe ìtọ́jú irin mi nígbà tí àjọ̀rọ̀ bá ṣí sílẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn náà jẹ́ nǹkan tí ó dára láti ṣe.

Nígbà wo ni o kéyin lọ sí Isẹgun ode? Isẹgun ode jẹ́ nǹkan tí ó ṣe patakí mo dẹ̀ máa n ṣe eléyi ni gbogbo ìgbà tí akọ́kọ́ bá wà. Ìgbà kẹ́hìn tí mo dẹ̀ ṣeléyi ní ìgbà tí mo wà ní kekeré. Emi àtí ẹ̀gbon mi lajọ máa n ṣeleyi nígbà náà ló jẹ́ pé á maa lọ sí oko òde ní gbogbo ìgbà tí wọ́n dẹ̀ máa yọ̀ri sí rerẹ̀

Mo mọ ami irawo mi, ami irawọ̀ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mo de mo gidi gidi, wipe ami irawọ jẹ́ ǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo fi mọ̀ pé mo de maa n ri dájú pé mo máa ń lo àwọn ami irawọ̀ yí ní gbogbo ìgbà tí aaye rẹ̀ bà sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti lọ̀ pa dára dára sí nítorí pé ǹkan tí ó ṣe pàtàkì níyẹn.

Ṣé o ma ńjẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ sí, mo dẹ̀ máa ń jẹ eléyìí gẹ́gẹ́ ènìyàn ní gbogbo ìgbà tí ààye rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi láti jẹ. Nítorí pé kí ènìyàn máa jẹ gọ́ọ̀mù jẹ ǹkan tí ó dára, ìdí niyẹn tí mò fi máa njẹ eléyìí ní gbogbo ìgbà tí ààye rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi láti jẹ.

Ṣé o máa ń tún àwọn nǹkan ṣe? Láti tún àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tí èmi ó rí ará rí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ran pẹ̀lú bí ènìyàn láti máa ṣe. Ó máa ń ṣe gbogbo àwọn ele. À nígbà tí aye rẹ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe wọn. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o ní ìrọ́ nígbà tí o bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrọ́. Nítorí pé eléyìí wà nínú àwọn nǹkan kan tí yóò ṣe pàtàkì fún mi. Elẹ́gbẹ́ ènìyàn ni àwọn arídájú tí wọ́n máa ṣe léyìí ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tó yẹ láàísí ìrọ́ra tabi, àní àní kan nínú orí rẹ̀ ná. Kí ló dé tí kò ṣe bẹ́ẹ̀?

Nígbà wo ni o kẹ́yin lórí dókítà? Ìgbà tí mo keyin lórí dókítà jẹ́ ìgbà kan tí ose pataki simi Ó lẹ̀ jẹ́ ìgbà kan tí ó ṣe di irẹ́yìn mi pé ó pẹ́ ní oṣù ẹbì mẹ́ta sẹ́yìn nígbà tí mo lọ rí dókítà. Ó lẹ̀ jẹ́ ìgbà kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ló ń máa gbọ́ ara mi mọ́ tó pé nǹkan tí ó jẹ́ mi.

Ṣé ọmọ bí àti ń ka ọ̀rọ̀ ńlá láti ka ọ̀rọ̀ ẹlẹ́tẹ ni kí wọ́n ṣe pàtàkì? Wọ̀lẹ̀ má ṣe wí gbogbo díìnì yẹn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe é yàn. Ǹjẹ́ kó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nínú ìyà tí mo fẹ́ máa ṣe àwọn eléyìí, ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gidigidi náà sì.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ ǹkan tí o dára. Ódẹ̀ ọ̀nà náà wọn kankan tí mo fẹ́ràn ju bẹ́ẹ̀ ni ènìyàn náà máa ṣe àwọn ẹlẹ́rìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ẹni, nítorí ǹkan tí ó wé gbogbo àti ó lè kíni òkè ó máa ṣe àmọ́ ẹlẹ́rìí ní gbogbo ọ̀nà tí báyìí bá rẹ̀ ṣólẹ̀ fún ní kíkẹ́ bí ènìyàn láti ṣe àwọn náà síbẹ̀ sí.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi máa ń ṣètò lórí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé ó fún sowó fún àwọn òṣìṣẹ́ ńaá ní gbogbo ìgbà. Ó lé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo de máa ń ri dájú pé mó ṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹni dáadáa náà síbẹ̀ sì.

Ìgbà mélòó ni oní-oúnjẹ ọ̀sán rẹ máa ń gba? Oúnjẹ ọ̀sán mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, wọ́n dẹ̀ máa ń gba àkókò kan tó jẹ́ wípé bí wákàtí méjì àbọ̀ lọ́wọ́ mi ni ó ṣe pé ìgbà yí ni mo ma fi n sinmi. Wọ́n dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà, wọ́n dẹ̀ tí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ ràn gẹ́gẹ́ bí ènìyàn ìyẹn ní gbogbo ìgbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi náà.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára, ó dẹ jẹ́ nǹkan tí mo nílò eleyi ni máa ń lò kí àwọn èyàn kí wọ́n lè mọ̀ pé mo máa ń ṣiṣẹ́ ní ibi tí wọn ti ń ṣiṣẹ́. Nípa ìdí èyí mo ní káàdì iṣẹ́, mo dẹ́ máa ń lò ó ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ kankan, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní ibi iṣẹ́ mi láti máa mú dàni ní gbogbo ìgbà náà sílẹ̀.

Ṣé o ti lọ sóde ri? Láti lọ sóde wa lára àwọn nǹkan tí mo fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ mi, mo dẹ̀ máa ń ṣe eleyii ni oríṣiríṣi ọ̀nà nígbà tí aye re bá ṣí sílẹ̀ fún mi gẹ́ge bẹ̀ẹ́ ni otun wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nígbà tí mo bá máa ṣe àwọn ilé yìí náà kí n tó jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Éléyi jẹ́ ǹkan ti o dára, mo dẹ̀ máa ń ṣe éléyo ní gbogbo ìgbà tí ayẹre bá ṣí sílẹ̀ náà láti ríi dájú pé mo ṣe gbogbo àwọn ǹkankan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣì jẹ́, àti láti ríi dájú pé ìlọsíwájú àti ìyípadà ṣe wà náà. Élé jẹ́ ǹkan tó ṣe pàtàkì.